Mo máa darí àwọn òsìsẹ́ nípa sísọ fún wọn oun tí wọn yóò ṣe, bí wọn yóò ṣe ṣé, àti nígbà tí wọn yóò ṣe é. Mo máa tún fún wọn ní àpẹẹrẹ bí wọn yóò ṣe ṣé, kí wọ́n má ba à ṣe àṣìṣe nígbà tí wọ́n bá ń se é.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Ẹtì. Mo fẹ́ràn ọjọ́ Ẹtì nítorí wípé ó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ tí a fi má ń ṣiṣẹ́. Ọjọ́ tó tẹ̀lé tí ń ṣe ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ ìsinmi. Inú mi má ń dùn tí mo bá ti gbọ́ wípé tàbí tí mo bá ti mọ̀ wípé kò ní sí iṣẹ́ ní ọjọ́ kejì.

Mo ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Mo béèrè ìrànwọ́ yìí nígbàtí mo rí wípé ẹ̀rọ mi kò ṣiṣẹ́ bí ó ṣe yẹ kó ṣe máa ṣiṣẹ́ tí mi ò sì mọ ohun tó ṣẹlẹ̀ sí. Mo kàn ṣàrí pé ẹ̀rọ mi ó ma ń pa ara rẹ̀, tí mo bá ti tàn á tún pa ara rẹ̀. Èyí ni mo rí tí mo fi béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ.

Mo fẹ́ràn láti máa jiyàn, mo fẹ́ràn láti máa jiyàn pàápàá jùlọ nígbà tí ohun tí mo bá sọ tó bá dá mi lójú tí mo bá ti mọ̀ pé ohun tí mò ń sọ yìí òótọ́ ni ó sì dá mi lójú dáadáa tí ẹni tí mo dẹ̀ ń bá sọ̀rọ̀ tó dàbí ẹni pé kò fẹ́ gbà á sí mi lẹ́nu. Mo máa n gbìyànjú láti máa jẹ́ kó mọ ìdí èyí tí ohun tí mò ń sọ tó fi jẹ́ òótọ́, ìdí èyí tí ohun tó ń sọ tó fi jẹ́ irọ́

Èmi fẹ́ràn láti má a bá àwọn èèyàn ṣiṣẹ́ papọ̀. Ohun tí mo máa ń ṣe leléyìí, mo máa ń gbìyànjú láti má a bá wọn ṣiṣẹ́ papọ̀ nínú ìfẹ́ àti sùúrù. Nítorí pé gbogbo wa a ò ní ìwà kan ná. Mo ma ń gbìyànjú láti máa ní sùúrù fún wọn dáadáa. Èyí ni ó ní jẹ́ kí ìjà kí ó má a ṣẹlẹ̀ láàrin wa ni ígbà gbogbo.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá púpọ̀ láti ìgbà tí mo ti kéré. Àwọn agbábọ́ọ̀lù kan wà níbẹ̀ èyí tó jẹ́ kí n fẹ́ràn eré ìdárayá náà. Àwọn bí Messi, Ronaldo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi máa ń wo eré ìdárayá yìí dáadáa ní ìgbà gbogbo. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyí tí mo sì fẹ́ràn jù, ọ̀la ńpè ní Arsenal ní èdè English.

Mo ma ń ráǹtí àwọn ààlà mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n àwọn ìgbà kan wà tó ṣe wí pé mo máa ń gbàgbé àwọn ààlà tí mo bá lá. Nígbà tí mo bá sùn tí oorun náà tó wọra dáadáa, mo máa ń gbàgbé àwọn ààlà tí mo bá lá. Sùgbọ́n nígbà tí oorun náà tí kò bá wọra dáadáa, mo ṣì máa ń ráǹtí àwọn ààlà tí mo bá lá.

Mo ní káàdì iṣẹ́, mo gba káàdì yìí nígbà tí mo ti bá wọn ṣiṣẹ́ fún bí ọdún méjì. Lẹ́yìn ọdún méjì, òu ní wọ́n sẹ ṣẹ fún mi ní káàdì iṣẹ́ mi, gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó dájú ní ilé iṣẹ́ náà.

Mo máa ń ra nǹkan lórí ẹ̀rọ ayélujára, bákan náà mo sì máa ń ra nǹkan ní àwọn ọjà èyí tí a ní káàkiri. Sùgbọ́n ní ìgbà tó pọ̀ jù, òun ni mo máa ń ra nǹkan lórí ẹ̀rọ ayélujára lọ́sọ́ ọ̀sẹ̀ àti lóṣooṣù.

Mo ma ń pa ohun èsó sára. Ohun ọ̀ṣọ́ bí i ti góòlù, ti apá, ti ọrùn àti ti òrùka, òun ni mo fẹ́ràn láti má a lò dáadáa tí mo bá ń jáde lọ sí ibì kan tàbí ibo míi nígbà gbogbo.

Mo mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ìrànwọ́ àkọ́kọ́ ó ní ṣe pẹ̀lú ohun tí ó ń ṣe ẹni tí a fẹ́ràn lọ́wọ́. Orísìírísìí ìrànlọ́ ìrànwọ́ àkọ́kọ́ ló wà. Ẹ̀ni tẹ́sẹ̀ ń dùn wà, ẹni tí ó dákú ó wà, orísìírísìí ló wà. Ó ní ṣe pẹ̀lú irú ìrànlọ́wọ́ tí ẹni náà nílò.

Àlabùrúkú mo sì lálá bùrúkú kan ní oṣù tó kọjá. Ààlà náà bà mí lẹ́rù gidigidi gan, tó jẹ́ wípẹ́ nígbà tí mo tají, mò ń láàgùn gidigidi gan ni. Mo nílò láti tètè gbàdúrà lílórí kí àlabùrúkú kú má bà àṣẹ mọ́ mi lára.

Mo kẹ́yìn fo ni ọdún tó kọjá, ní oṣù kẹwàá, nígbà tí mò ń lọ láti ìlú Ìbàdàn lọ sí ìlú Kano. Ìrìnàjò náà jẹ́ ìrìnàjò tó gùn, mi ò sì fẹ́ lo ọkọ̀ láti irìnàjò náà.

Mo ní ẹranko ọ̀sìn tí mò ń sìn tó pọ̀. Mò ń sin ajá, mò ń sin ewúrẹ́, mò ń sin adìẹ. Mo fẹ́ràn láti máa sin ẹranko ọ̀sìn dáradára nítorí àwọn àǹfààní tí ó wà níbẹ̀.

Èmi ò kí n mu ògùn lójoójúmọ́ o. Mi ò féràn láti má a logun Ṣùgbọ́n nígbà tí àìsàn bá dé mi mọ́lẹ̀ tó le, ìgbà náà ni mo tó má n lo àwọn ògùn kọ̀ọ̀kan nítorí àìsàn náà kí wọ́n má ba à pa mí.

Èmi máà ń pa owó pamọ́, pàápàá jùlọ mo ní kóló èyí tí mo máa ń fi owó mi pamọ́ sí. Mo sì láwọn ibòmí ná tí mo máa ń fi owó mi pamọ́ sí. Mo máà ń fi owó mi pamọ́ sí ọ̀dọ̀ àwọn èèyàn èyí tí à ń pè lájọ.

Àṣà tí ẹbí mi máà ń ṣe ni pé lọ́dọọdún ní oṣù Kejìlá, a máa ń kóra wa jọ papọ̀ láti ṣe ayẹyẹ Kérésìmesì. Àṣà wa tún ni pé ní gbogbo oṣù kẹrin ní ọjọ́ karùn-ún níbikíbi tí a bá wà ó láwọn ọ̀rọ̀ tí a máa ń sọ, tí a fi máa ń gba àdúrà lọ́dọọdún.

Mo rin ìrìn àjò fún iṣẹ́ lánàá. Mo rìn ìrìn àjò lọ sí ìlú Òṣogbo láti ìlú Ìbàdàn. Ìrìn àjò náà gbà mí ní wákàtí méjì láti dé ìlú Òṣogbo nítorí ọ̀nà tí ò dára.

Mo ma n gbọ ìró àwọn oníbàárà nípa lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ẹ̀rọ tí a fi máa ń fi ọ̀rọ̀ ránṣẹ́ èyí tí àwọn olóyìnbó ń pè ní WhatsApp. Mo sì tún máa ń lo ìpè láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀

Mo ní èrò tó pọ̀ fún ọjọ́ iwájú nípa isẹ́ ṣíṣe. Sugbọn ohun tó jà jù nínú àwọn èrò náà fún ise ọjọ́ iwájú mi ni pé èmi náà fẹ́ dáduró láti lè máa ṣíṣẹ́ títè mi èyí tí mo dá sílẹ̀ gan gan. Mi ò fẹ́ wà ní abẹ́ ẹni kankan mọ́.

Èso tí mo fẹ́ràn jù ni ọsàn. Mo fẹ́ràn ọsàn púpọ̀ jù nítorí pé ó máa ń dùn ó sì ní àwọn àǹfààní tí ń ṣe fún àgọ́ ara. Mo má ń mú láàárọ̀, mo lè mú ní ọ̀sán, mo sì lè mú ní alé. Kò sí ìgbà tí mi ò lè mú ọsàn.

Mo ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ nínú ìfẹ́, nínú ìfaradà, nípa sí ṣiṣẹ́ papọ̀ láti lè mú ohun kan ní pàtó jáde, èyí tí yóò ṣe ibi tí a ti ń ṣiṣẹ́ ní àǹfàní nlá tọ́ pọ̀jù.

Mo ma ń di ọ̀já ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀, pàápàá jùlọ tó bá jẹ́ pé iwájú ni mo jókòó sí. Bí mo bá jókòó sẹ́yìn náà, mo ma ń di ọ̀já àbò. Èyí ṣe dandan fún mi láti máa ṣe nígbà gbogbo nítorí ẹ̀mí ara mi.

Mo má ń rí dájú wípé ọjà mi dára. Mo má ń rí dájú pé ọjà mi dára nípa lílo èròjà tó, tó dára. Nípa lílo èròjà èyí tí ìjọba fọwọ́ sí. Mo má ń lo àwọn èròjà eyi to pe ójú owó, èyí tí kò bàjẹ́, èyí tí ó yẹ kí n lò.

Nígbà mí wà mo máa ń dúró sínú ilé pẹ̀lú wọn. A jọ ṣàwàdà, a jọ wo tẹlifísàn. Nígbà mí wà mo máa gbé wọn jáde lọ sí ilé àwòrán. Mo máa gbé wọn lọ síbi tá ti wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo máa ń gbé wọn lọ jẹun nígbà míràn.

Mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí pé ó máa ń dín àkókò, èyí tí a ó fi sòfò nípa wíwọ mọ́tò láti bí kan lọ sí bí kan. Ìpàdé lórí fóònù ó ṣe pàtàkì nítorí pé kò sí àní-àní, ó máa ń jẹ́ kí ó rọrùn láti bá rẹni sọ̀rọ̀ láti ṣe àwọn nǹkan tí ẹ kí ń ṣe láì fi àkókò sòfò.

Ní ọṣù tó kọjá ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn ní olú ilé iṣẹ́ wa èyí tió wà ní ìlú Èkó. Ibẹ̀ ni mo ti lọ kọ́. Èmi náà ni mo ti máa ń kọ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá títí di àkókò yìí. Ó rọrùn fún mi láti kọ.

Mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú, nítorí pé ó máa ń fún mi ní àǹfààní láti má wo káàkiri, láti lè mọ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri nígbàtí ọkọ̀ òfurufú bá n lọ.

Mo ma n ṣe yoga dáadáa nítorí wípé ó wà lára àwọn ǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa. Mo maa n ṣe lóore kóòre nígbà tí àkókò bá wà dáadáa, pàápàá jùlọ mo ma n ṣe nígbà tí ó bá si ákókò mo maa wá akókò fún torí pé ó ṣe pàtàkì.

A mo máa ń wo jú àwòrán lẹ́ẹ̀mejì lójoojúmọ́. Nígbà tí mo bá kọ́kọ́ jí lówúrọ̀, mo máa kọ́kọ́ wora mi n inú àwòrán. Ìgbà tí mo bá wẹ̀tán tí mo ṣẹtán láti máa jáde, mo tún máa ń wo ara mi ninú àwòrán.

Mo máa ń ṣeré ìdáni dáradára. Nítorí pé láti ilẹ̀ èmi ti fẹ́ràn láti máa dá ṣeré. Mo máa ń ṣeré dáradára. Kò sí ohun tí mi ò le fi ṣeré. Tí mo bá wà nínu ilé, mo máa ń tò ńkan papọ̀, mo máa ń tún ńkan palẹ̀, mà á fẹ́ wo nǹkan tó wà ní inú rẹ̀. Oríṣiríṣi eré ni mo máa ń ṣe.

Oríṣiríṣi nǹkan ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Oríṣiríṣi ohun ni àwọn ènìyàn máa ń sọ. Ẹ̀mi àá sọ̀rọ̀ nípa olórí orílẹ̀-èdè, ẹ̀mi àá sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ nílùú tí a wà. Oríṣiríṣi nǹkan ni mo máa ń gbọ́ nínú ọkọ̀

Ọja tuntun yóò jáde ní ọsẹ tó n bọ ní ìlú tí mo wà lẹ́yìn ọdún èyí tí à ń ṣe lọ́wọ́. Nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní ìsinmi ránpé ṣùgbọ́n tó bá ti dọ̀sẹ́ tó n bọ̀ ọjà tuntun yóò jáde a ó sì bẹ̀rẹ̀ sí ní tá a jáde sí àárín ìlú ló ṣe jẹ́ níyẹn.

Mo ma ń mú àwọn ẹ̀rọ ìlera ní ìgbà gbogbo nítorí pé ó ṣe pàtà fún àgó ara mi. Pàápàá jùlọ àwa tí a kì í ní àkókò láti máa dáná nínú ilé tàbí láti ní àkókò fún ara wa nípa sísinmi àti nípa àwọn nǹkan mìíràn. Mo máa ń mu ẹ̀rọ ìlera.

Ní ìgbà gbogbo mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa. Ó máa ń tó bí i wákàtí bi méje tí mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́ láti àárọ̀ títí di ọ̀sán. Ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ wọ ìrọ̀lẹ́ ṣùgbọ́n mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ.

Mo mọ àwọn aládùúgbò mi dáadáa, ẹni tó ń gbé ẹ̀gbẹ́ ilé ọ̀dọ̀ wa orúkọ kan náà làá jọ ń jẹ́. Àwa mẹ́ta là ń jẹ́ orúkọ kan náà ní àdúgbò tí mo ń gbé.

Mo máa ń lo méèlì dáradára, mo ma ń ṣàyẹ̀wò rẹ̀ nígbà gbogbo. Mo ma ń ṣàyẹ̀wò rẹ̀ ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Nígbà gbogbo ni mo ma ń yẹ méèlì mi wò nítorí pé a ò le sọ mo le rí, mo le rí nǹkan pàtàkì èyí tí ó fi ṣọwọ́ sí mi tí mo nílò láti ṣe kíákíá. Nítorí náà mo ma ń yẹ méèlì mi wò dádàá.

Mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́, mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ nígbà gbogbo. Ní gbogbo ìgbà tí mo bá lọ sí ibi iṣẹ́ ni mo máa ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́.

Mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ma n lọ sí ìlú mìíràn láti lọ ra ọjà, láti lọ kí ènìyàn àti láti lọ gbafẹ́. Mo ma n jáde káàkiri lọ sí àwọn ìlú mìíràn tí ó súnmọ́ mi àti èyí tí ò súnmọ́ mi láti se ohun gbogbo wọ̀nyí.

Àná ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń rí àwọn ọ̀rẹ́ mi, nípa lilo sí ilé wọn tàbí kí wọ́n wá sí ilé mi tàbí ka pàdé ní ilé oúnjẹ tàbí níbi tí a ti máa ń wòran eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Mi ò kí n jẹ́ kí fóònù mi kó gbóná. Mo ma ń lò ó bó ṣe yẹ kí n ṣe lò o. Nígbà tí mo bá rí i wípé ó ti ń ṣiṣẹ́ ju bó ṣe yẹ lọ, mo ma ń fi sílẹ̀ kó lè sinmi. Kí ó má ba tètè bàjẹ́ ni mo se n ṣe eléyìí fún fóònù mi.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa. Mo má n jata gidi gan ni. Ata, oúnjẹ tó ní ata, ó wà lára oúnjẹ tó jẹ́ pé mi ò le ṣe kí n má jẹ lọ́júmọ́. Ẹnu mi má n rí bákan tí mi ò bá fi ata sẹ́nu lójúmọ́.

Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan, èyí tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Toyota. Ọdún tó kọjá ni mo ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà. Ònìkan náà ni mo ní, mi ò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ayọ́kẹ́lẹ́ mìíràn. Mo máa ń gbé jáde lẹ́ẹ̀mẹta lọ́sẹ̀.

Mo ma ń ra epo sínú mọ́tò mi sínú ọkọ̀ mi ní ọ̀sẹ̀ osẹ̀. Epo oní lítáà mẹ́wàá ogún mo ṣe ma ń rà á níyẹn lọ́sọ̀ọ̀sẹ̀. Mo ma ń gbé mọ́tò mi jáde lẹ́ẹ̀mẹ́jì tàbí ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀.

Mo ma ń gba ìyìn nígbàtí mo bá se oun tí ó tẹ àwọn ènìyàn lọ́rùn níbi iṣẹ́ tàbí lọ́dọ̀ ọ̀rẹ́. Pàpá jùlọ ní ibi iṣẹ́ ni mo ti má ń gba ìyìn jù nígbàtí mo bá se bó ṣe yẹ kí n ṣe se àwọn iṣẹ́ mi ní àwọn iṣẹ́ tí wọ́n bá gbé fún mi.